Ohun tí ó máa ń mú mi rẹ́rìn, ó to bí nǹkan mélòó kan. Bí inú mi bá dùn, tí ara mi yá, mo máa ń rín ẹ̀rin dáadáa. Nítorí pé mí maa rín ẹ̀rin, ó máa ń jẹ́ kí ori ẹni wú, kí àlàáfíà ó sì wà ní àgọ́ ara ẹni.

Ní àkọ́kọ́ mi ò ń kó ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ rí dókítà, ṣùgbọ́n nígbà tí mo máa lọ náà mi ò kí ń kẹ́yìn lọ nítorí mo fẹ́ràn láti máa lọ sí ọ̀dọ̀ dókítà ní, ní àkọ́kọ́ tí ó bá tọ́ àti tí ó bá yẹ.

Bẹ́ẹ̀ni ó, mo fẹ́ràn kí máa jó dáadáa. Mo máa ń jó dáadáa. Kódà mo ti jó dárí ní èni, nípa bí inú mi ṣe dùn sí i. Binu mi bá ṣe dùn sí i, ni ó ṣe mu ki ijo yen o jinle sí i. Mo máa ń jó dáadáa. Kódà ìjo tí kii se ìjó kekere ni.

Rárá o, mi ò kí ń mu Ògùn ní ojoojúmọ́. Mo máa ń mu Ògùn ní ìgbà tí mo bá fẹ́rẹ́ mi tàbí ìgbà tí mo bá wà ní orí ìdùkúlé àìsàn. Nítorí mí máa ń lo Ògùn ní ojoojúmọ́, ó máa pọ̀ jù ní inú àgọ́ ara wa.

Ah! Bẹ́ẹ̀ni o, ojú mi dára tẹ́lẹ̀ gan ni, kódà mo rẹwà dáadáa. Àmọ́ láti ìgbà tí mo ti ní oyún sínú, ni ojú mi ti jóná ní ẹ̀gbẹ́ kan tí mi ò sì rí padà. Mi ò rí padà láti gbé sí, ṣá.

Mo máa ń kí àwọn ènìyàn ní kí kí kí bá bá àṣà àti ìṣe wọn mu. Nínú ẹ̀sìn Islam, o ní bí a ṣe máa ń kí ara wa, bẹ́ẹ̀ nínu ẹ̀sìn Kristẹni náà, o ní bí wọ́n ṣe máa ń kí ara wọn. Èyí tó sì jẹ́ jẹ́ náà ni a ní bí a ṣe máa ń kí ara wa.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn ara àdúgbò mi dáadáa, àwon ná wọ́n sì mọ̀ mí dáadáa. Nítorí pé àdúgbò tí ìbáṣepọ̀ tí ó bá wà ń bẹ, àwọn ẹni tí ẹjọ́ ń gbé ní aládùúgbò náà ẹ ò mọ ara yin.

Rárá o, mi ò ṣe ìtọ́jú àwọn ọjà. Ó ní àwọn ẹni tí wọ́n yàn, tí wọ́n máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, tí ó sì jẹ́sí wípé wọ́n máa ń fún wọn ní owó nígbà tí oṣù kọ̀ọ̀kan bá parí. Àwọn tí màá n ṣiṣẹ́ ínú ọjà nìyẹn.